Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Nítòótọ́, nípa ìbéèrè pé ṣé mo máa ń pe àwọn oníbàárà tuntun, mo lè sọ pé bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Mo máa ń ṣe bẹ́ẹ̀ ní ọ̀pọ̀ ìgbà pẹ̀lú nígbàtí mo bá bẹ̀rẹ̀ sí í ṣe iṣẹ́ tuntun tàbí tí mo ní àwọn nǹkan láti tà tàbí mo ní àwọn oníbàárà láti bá sọ̀rọ̀. Moripe mo máa ń lo foonu mi ni lopolopo igba lati ri wipe mo pe won lati mo bi won se n se si. O maan ran mi lowo lati gbo ohun won, ki n si mo bi won se le bami dowopo ni opolopo igba. Ní ìbẹ̀rẹ̀ kì í ṣe ohun tí ó rọrùn fún mi rárá. Nígbà mi inú mi ó máa ń bàjẹ́ nítorí pé mo máa ń wò pé ṣé ìgboyà wà fún mi láti bá àwọn ènìyàn wọ̀nyí sọ̀rọ̀. Mo máa ń ronú pé ṣé wọ́n gbé fóònù wọn, ṣé àkókò tí mo ṣe ṣẹ́ ó dára, ṣùgbọ́n mo kọ ara mi pé bí mo bá fẹ́ kí iṣẹ́ mi kí ó lọ síwájú dáadáa, mo gbọdọ̀ ní ìgboyà. Nígbà tí mo bá ti pè wọ́n lẹ́ẹ̀kan tí wọ́n kò gbé fóònù wọn, mo ti mọ̀ wípé wọ́n ń ṣe ǹkan lọ́wọ́ niyẹn, nítorí náà mi ò ní pè wọ́n mọ́. Tí ààyè bá yọ fún wọn, wọn á pè padà. Mo máa rí pé kò burú bí mo ṣe ń ronú rárá. Ohun tí mo máa ń ṣe ni pé mo máa ń múra mi sílẹ̀ dáadáa kí n tó pè wọ́n. Mọ máan mọ ohun tí mo fẹ́ bá wọn sọ kí n má bà á jẹ ẹni tí ó pàdánù nínú ìjíròrò. Mo máa ń kí wọn pẹ̀lú ìbáṣepọ̀ rere. Mo máa ń ṣàlàyé ìdí tí mo fẹ́ fi pè wọ́n kí n sì jẹ́ kí wọ́n mọ bí wọ́n ṣe lè fún mi ní àkókò láti ṣàlàyé ara mi nípa ìbáṣepọ̀ tó wà láàrin wa. Ó jẹ́ ìṣòwò ni bí ó sì jẹ́ wípé pé kátakàrà náà ni. Síbẹ̀ kì í ṣe gbogbo oníbàárà tuntun ni mo máa ń pè lórí fóònù. Nígbà mi mo máa ń kọ ìfiránsẹ́ tàbí íméèlì sí wọn kí n tó lè pè wọ́n. Mo rí pé àwọn ènìyàn kan wọ́n máa ń fẹ́ kí a kọ́kọ́ bá wọn sọ̀rọ̀ nípasẹ̀ ìkọ̀wé kí wọ́n lè ní ìtẹ́lọ́rùn láti fún wa ní àkókò láti bá wọn sọ̀rọ̀ lórí fóònù. Nítorí náà mo máa wo bí ìbáṣepọ̀ yìí bí ó ṣe lè dánmọ́rán tí ọ̀rọ̀ tí a sì fẹ́ sọ tí yóò yé wa dáadáa tí kò sì ní sí wàhálà nínú rẹ̀. Mo máa ń pe àwọn oníbàárà tuntun lórí fóònù dáadáa ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Ṣùgbọ́n mo máa ń ṣe èyí pẹ̀lú ìmúra sílẹ̀ àti ìbọ̀wọ̀. Mo ti kọ ara mi pé ìbáṣepọ̀ pẹ̀lú àwọn onísòwò ó jẹ́ ǹkan tí ó lágbára gan, ó sì lè mú kí ìgbẹ́kẹ̀lé wà láàrin èmi àti àwọn oníbàárà. Fún mi, pípa fóònù kì í ṣe ǹkan tí ó dá rárá. Tí tan fóònù sílẹ̀, a lè fífe pé àwọn oníbàárà ò ṣe pàtàkì. Nítorí náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ṣe ìgbésẹ̀ láti ríi pé mo pè àwọn ènìyàn, páápàjùlọ àwọn oníbàárà tuntun láti mọ bí wọ́n ṣe ń ṣe.